Ṣé o fẹ́ràn jìyàn? Tí mo bá fẹ́ ṣe àtúnwe ìbéèrè yìí, ó ní pé ṣé mo fẹ́ràn láti máa jìyàn? Tó túlè túmọ̀ sí pé ṣé mo fẹ́ràn láti máa jìyàn? That is, do i like to be arguing? Ṣé mo fẹ́ràn láti máa jìyàn? Rárá, mi ò fẹ́ràn láti máa jìyàn. Bí mo ṣe wà yi mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò fẹ́ràn re ìrárá, mi ò fẹ́ràn láti máa jìyàn. Mi ò ṣe oní wàhálà, mio sẹ́ ẹni kan tó máa ń bá èèyàn lagídí. So, tí mo bá ti wá bá ẹ̀yàn pàdé bẹ́yen, tí o wan bá mi jìyàn, mo máa ń dákẹ́ fún iru wọn ni. Màá dákẹ́ títí tí ẹ̀eyan yẹn máa fi sọ̀rọ̀ tán. Lẹ́yìn ìgbà tí ẹ̀eyan yẹn bá sọ̀rọ̀ tán, màá ṣẹ́ se wá tún wá sọ nǹkan tí emi náà fẹ́ sọ. Ṣùgbọ́n tí o bá ti ń dí pe ọ̀rọ̀ awa mejeji tí ń tako ara wa, èmi máa ń kúrò ni ibẹ́ni nítorí mi ò láìkí ìjà. Mi ò láìkí ìjà rárá, kíì ṣe pé mi ò le jà o, àbí mo ya olé o. Mi ò kan tie fẹ́ràn ìjà. Mi ò fẹ́ràn ìjà rárá nítorí ọ̀tọ̀ ni ǹkan tí ìjà máa ń dá oríṣìíríṣìí ǹkan lẹ̀. E tí ẹ̀yàn bá dé tuntun ń jìyàn náà, ó máa ń dá oríṣìíríṣìí ǹkan lẹ̀. Ẹ̀yàn máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ó yẹ kí ẹ̀yàn sọ nítorí pé ẹ̀yàn ń jìyàn. Ìjìyàn yẹn kò de mú ǹkan tó mú ọpọlọ wá. Ẹ̀yàn máa ń sọ àwọn ọ̀rọ̀ òdì. Ọ̀rọ̀ dè ní yìí, ẹyin ni. Tí ó bá bọ́ fọ́, kò ṣe ṣàmọ̀n. Ibitoro yẹ́n wà, óun ní mo ṣe máa n gbìyànjú láti máa máa sọ ọ̀rọ̀ tí inú bá ń bí mi. Òun náà lè ṣe jẹ́ pé mi kì í fẹ́ràn kí n ma bá eẹ̀yàn jìyàn. So, kò jẹ́ bi ó ṣe jẹ́ niyen.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Àh! Ìlànà ìpolówó mi, ìwé ìròyìn ò yé mi dáadáa bo ṣùgbọ́n màá try láti dáhùn ẹ bí ṣe yé mi mọ̀. Ìlànà ìpolówó, oríṣiríṣi ìlànà ìpolówó ló wà. Ìlànà ìpolówó dẹ́pọ̀ dáadáa ní orílẹ̀ èdè Nigeria ta wà nípa ní pé à ń lo asọ̀rọ̀mágbèsì tó ń jẹ́ redio ni èdè geesi. A nlo amóhùn máwòrán ta ń pè ní tẹlifíṣàn, a dẹ́ ló ìwé ìròyìn ta ń pè ní newspaper. Oríṣiríṣi ọ̀nà tí a lè fi ṣe ìpolówó nìyen which is advertisement. Oríṣiríṣi ọ̀nà ta lè fi ṣe ìpolówó nìyen. So anybody tó bá fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ nísìnyí, ó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpolówó ẹ lórí asọ̀rọ̀mágbèsì ta ń pè ní rédíò. A kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpolówó, àwọn gbogbo àwè èèyàn wá máa gbọ́, wọ́n máa fi mọ̀ pé àh ilé iṣẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ ṣe ni o nǹkan báì báì báì báì báì báì báì báì tó ń ta o. Tó bá wá yá látorí asọ̀rọ̀mágbèsì, ó lè ṣe sórí ìwé ìròyìn, lato orí ìwé ìròyìn, á wá se sóri amohún máwòrán tí n se telifisan ti gbogbo ènìyàn maa wa ri to n maa fi mò pé ilé isé bayii lo n ta nnkan bayii.

Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan? Ǹkan tí mo máa ń ṣe jù nígbà tí mo bá ń dúró de nǹkan, òun ni láti mú fóònù mi, tańpẹ ni ẹlerọ̀'nà láti mú kí n dẹ má tẹ́, kí n máa wo ìrírí àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgbàyé, especially kàkà ibi pàtàkì. Sí orí Twitter, mo máa ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. So ó pẹ̀lú àwọn nǹkan tí mo máa ń fi dúró de nǹkan. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí n máa gbọ́ orin. Kí n máa gbọ́ orin, ó máa ń jẹ́ kí inú mi máa dùn, pé ayọ̀ mi máa kún, kò lè fún mi ní wàhálà. Ìṣè lo dàbi pé èmi àti ọ̀ṣún ló máa.